Fífọ ọwọ jẹ nkan to dara. Mi ò lè ka oyè ìgbà tí mo máa ń fọ ọwọ́ ní ojúmọ́. Ó depend lórí ǹkan tí mo bá ṣe. Bí mo bá ń fọ ọwọ́, bí ó là bóyá mo lọ tọ̀ àbí mo lọ sí ilé ìgbọ̀nsẹ̀, mo ní láti fọ ọwọ́ mi. Tí mo bá fẹ́ jẹ ohunkóhun, mo ní láti fọ ọwọ́ mi kí n tó bẹ̀rẹ̀ sí ní jẹ ẹ́. Kódà oúnjẹ tí màá jẹ pẹ̀lú ọwọ́ ni tàbí èyí tí màá fi ṣíbí jẹ, mo ní láti fọ ọwọ́ mi. Àti wípé tó bá ní àwọn ǹkan tí mò ń fi ọwọ́ gbé tó jẹ́ ǹkan tó ṣe bákan, mo ní láti fọ ọwọ́ mi lẹ́yìn tí mo bá ṣe ohun tí mo bá fẹ́ ṣe tán. Tí mo bá parí iṣẹ́ òjọ́, mo ní láti fọ ọwọ́ mi kí n tó ṣe ohunkóhun mìíràn. Ìdí nìyí tí mo sọ wípé mi ò lè sọ pàtó oyè ìgbà tí mo máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́. Ó di pẹ̀ lórí àwọn ǹkan tí mo bá ṣe.

Ǹjẹ́ o mọ̀ wípé kọ̀mpútà pé oríṣiríṣi? So kọ̀mpútà tí mò ń lò kì í ṣe desktop, laptop ni mò ń lò, tí orúkọ rè sì ń jẹ́ HP laptop. Ó ní kọ̀mpútà tí mò ń lò láti fi ṣe iṣẹ́ mi.

Kí ni irun àgbọ̀n? Irun àgbọ̀n jẹ́ irun tó ń jáde ní ojú ènìyàn. Yálà obìnrin tàbí ọkùnrin, irun máa ń jáde ní abẹ́ ẹnu, pàápàá juló ni ibi tí à ń pè ní àgbọ̀n. Ó sì máa ń jáde ní àyíká ẹnu ẹni. Obìnrin kì í sábà ní irungbọ̀n, ọkùnrin ni ó máa ń ní irungbọ̀n. Ṣùgbọ́n a rí àwọn obìnrin tí wọ́n ní irun àgbọ̀n bí èmi báyìí. Bẹ́ẹ̀ ni, mo ní irun àgbọ̀n. Ṣùgbọ́n bí irun àgbọ̀n tèmi ṣe máa ń jáde kò jáde ní gígí bí i ti àwọn ọkùnrin. Ó máa ń jáde sparingly. Tó bá dẹ̀ tí jáde bẹ́ẹ̀, mo máa n tete fí blade fa kúrò. Bo ti lè jẹ́ pé bí mo ṣe fa tò bẹ́ẹ̀ náà ló ń jáde. Ṣùgbọ́n mo máa ń make sure pé mo fa kúrò torí pé obìnrin ni mí. Kì í ṣe gbogbo obìnrin ló máa ń ní irun àgbọ̀n. Àyàfi obìnrin tó bá ní irun lára dáradára iru won máa ń sábà ní irun àgbọ̀n.

Dídarí àwọn òṣìṣẹ́ jẹ́ ǹkan tó gba ọ̀gbon púpọ̀ nítorí àwọn òṣìṣẹ́ míràn wọn kò nífẹ̀ẹ́ sí kí èèyàn máa lo authority lẹ̀ won lórí. Jẹ́ ẹ̀ fọ̀, òṣìṣẹ́ eyọkàn tí mo ní níbi business kẹ̀kẹ̀rẹ̀ mi, mo máa ń fi ọpọlọ darí rẹ̀ ni. Mo máa ń fi ìfẹ́ hàn púpo púpọ̀, so that tí mo bá ti ń darí rẹ̀ láti ṣe ohunkóhun, ó máa ń yáa lára láti ṣe é. Tí èèyàn bá fi ìfẹ́ bá òṣìṣẹ́ lò, àti dá orí darí òṣìṣẹ́ náà, kò ní ṣòro rárá. Ṣùgbọ́n tí a kò bá fi ìfẹ́ bá òṣìṣẹ́ lò, tí a sì ń darí òṣìṣẹ́ ní bí a bá ṣe fẹ́ kí ń ṣe ohun tí ó dára, inú òṣìṣẹ́ náà kì í sábà dùn sí i, kí ó máa mú kí wọ́n má ṣe iṣẹ́ wọn tọkàntọkàn. So idì nìyí tí ó jẹ́ pé mo fi ìfẹ́ hàn sí àwọn òṣìṣẹ́ mi so that mo lè dárí wọn bó bá ṣe yẹ sí ọ̀nà tó tọ́ tí kò ní pa mí lára, tí kò sì ní pa iṣẹ́ mi lára, tí kò ní pa àwọn náà lára, tí everybody máa wà okay, ní wọn ò bá ti oníkaluku.

Ǹjẹ́ ènìyàn lè wẹ̀ kó sì múra láì fi ìpara sí ara ṣá? Èyàn bí èmi, mi ò lè wẹ̀ kí ń múra láì fi ìpara sára. Mo máa ń fi ìpara sára, ṣùgbọ́n mo máa ń rí pé ó jẹ́ ìpara tó bá mi ní ara mu, kó má ba à ṣẹ̀ ìjanbà sí àwọ̀ mi. Àwọn tó bá ń para pẹ̀lú ìpara ti o le bo wọ́n ní ara kì í ṣe nǹkan tó dára rárá. So ìpara tí mò ń lò ó jẹ́ ìpara tó dára, tó sì jẹ́ wípé tí mo bá lò ó ínú ooru gan, kò ní pa mí lára rárá. Ó sì máa ń jẹ́ ká àwọ̀ mi kó dán dáradára. Orí ìpara bẹ́ẹ̀ ni mo máa ń fi sara.